Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Báwo mo ṣe máa ń ṣe ìsọdọ̀tun ọkàn, mo máa ń ka Bíbélì mi. Bí mo bá ti ka Bíbélì mi, mo máa ní confidence, ó máa renew mind mi. Bí mo ṣe máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ni yẹ́n. Mo máa ń ka Bíbélì, mo dẹ̀ máa ń gbàdúrà. Tí mo bá gbàdúrà, mo máa n ní confidence àti jáde. Bí mo ṣe máa ń renew heart mi ni.

Mo máa ń pe àwọn oníbàárà tuntun. Mo ní láti pe àwọn oníbàárà tuntun kí n lè máa tajà síi dáadáa, kí èrè mí lè máa wọ̀, kí èrè mi lè máa pọ̀. Àwọn new customer ló wọ́n dáa láti máa bá ṣe business. So mo máa ń pe àwọn oníbàárà tuntun. Ojoojúmọ́ mo máa ń pè wọ́n.

Lẹ́ẹ̀kankan, mo máa ń pàdé àfojúsùn tìta mi. Kì í ṣe gbogbo ìgbà. Ẹ̀kankan. Bóyá bí ẹ̀ẹ̀kan nínú ọ̀sẹ̀ tàbí èmejì nínú oṣù, mo máa ń pàdé àfojúsùn tìta mi.

Mo máa ń gun kẹ̀kẹ́ dáadáa àti ìgbà kékeré mi ni mo ti mọ kẹ̀kẹ́ n gùn. Títí di sínyíi mo ń gun kẹ̀kẹ́, mo ń gun machine. Mo máa ń gbé kẹ̀kẹ́ lọ school nígbà tí mo wà kékeré. So mo mọ kẹ̀kẹ́ ń wà gan. Mo máa ń gbé kẹ̀kẹ́ lọ jáde, lọ sóde. Mo mọ kẹ̀kẹ́ ń wà, mo dẹ̀ mọ bi won ṣe ń kó ènìyàn láti wá kẹ̀kẹ́

Ìṣètò láti sọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́, mo máa ń ṣe é ní títò. Mo máa ń organize ara mi kí n tó ṣe é. Bí eni báyìí, mo sọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́. A ṣe meeting kékeré níbi iṣẹ́ lenìí tí mo sọ̀rọ̀. Mo organize ara mi kí n tó sọ̀rọ̀ yẹn. So mi, mi ní dédé lanu kí ǹkan máa sọ̀rọ̀ sá. Òrò tí mo fẹ́ sọ, màá ti, màá ti ròó kalẹ̀ kí n tó sọ ọ, kó ba lè ní ìtumọ̀.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, wọ́n pọ̀ gan ò. Torí ICT personnel le mí níbi iṣẹ́, ICT unit ni mo wà. So mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń create dynamic website. Mo dẹ̀ fẹ́ kọ́ bí wọ́n ṣe ń integrate bí portal sínú website. Mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń build portal. Mo dẹ̀ fẹ́ kọ́ bí wọ́n ṣe ń lo web three, web three technology, blockchain technology, bó ṣe fi ń kọ́ website. Ǹkan tí mo fẹ́ kọ́ ní ẹ ǹkan tuntun tí mo fẹ́ kọ́ ní ẹ níbi iṣẹ́. Èní báyí a sọ̀rọ̀ nípa bá ń ṣe fẹ́, bá ṣe fẹ́ build e-library lórí server wa. So gbogbo irú ǹkan bẹ́ẹ̀, anything that has to do with ICT line, òun ni mo fẹ́ máa kọ́.

Àwọn ọ̀rọ̀ àṣìnnà mi wọ́n máa ń kọ́ kalẹ̀ ni. Mo ti kọ́ kalẹ̀. So tí mo bá fẹ́ yè rẹ̀ torí pé mo ti kọ́ kalẹ̀, mo máa ń yè rẹ̀ nígbà lẹ́rẹ̀ kọ̀ọ̀kan. Torí ǹkan tí mo kọ́ kalẹ̀, mi ò ní le gbàgbé. Mo máa ń yè rẹ̀ ọ̀rọ̀ àṣìnnà mi.

Àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi a jọ máa ń ṣiṣẹ́ dáadáa. Èní yi báyìí, àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi tá jọ ṣiṣẹ́ bí àwa mẹ́rin ni. Láti dìpátímẹ́ǹtì ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n yàn wa pé ká ṣe meeting, ba ṣe fẹ́ come up pẹ̀lú e-library. So a de jọjọ sọ̀rọ̀ papọ̀. A ní láti kọ́ sùúrù, a ní láti kọ́ ba ṣe lè ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ nínú sùúrù.

Gbogbo nǹkan tó wà lórí pizza ni mo fẹ́ràn. Kò sí nǹkan tó wà lórí pizza tí mi ò láìkì. Gbogbo ẹ̀ pàtà ni mo máa ń jẹ́, pátápátá. Gbogbo nǹkan tó wà lórí pizza pẹ̀lú cheese o pẹ̀lú gbogbo ẹ̀ pàtà kò sí eléyi tí mi ò like.

Mo máa ń ra ǹnkan ní ọjà, mo máa ń ra ǹnkan ní supermarket, mo máa ń ra ǹnkan lórí street, mo máa ń ra ǹnkan ní kiosk, mo máa ń ra ǹnkan ní lọ́dọ̀ àwọn tó ń hawk. Kò sí ibi tí mi ò ra ǹnkan, anything tí mo bá fẹ́ rà. Ibi kí ibi tí mo bá ti rí tí wọ́n ti ń tà ni mo máa ń rà á. Bó jẹ́ hawking ni o, bó jẹ́ nínú kiosk ni o, bó jẹ́ nínú supermarket ni o, bó jẹ́ ọjà ńlá ni o, gbogbo ẹ̀ pàtà kò sí ibi tí mi ò kí ń ra ǹnkan.

Mo mọ àwọn aládùúgbò mi dáadáa. All my neighbours ni mo mọ̀. Kò sí neighbour mi tí mi ò mọ̀. Kò sí neighbour mi tí mi ò mọ̀, tí mi ò ní relationship pẹ̀lú wọn. So, mo mọ àwọn aládùúgbò mi very, very well, very close. Mo mọ̀ wọ́n dáadáa.